Èyí ni abala ọ̀rọ̀ mẹ́ran fún ọ, tí ó dá lórí bí a ṣe ń múra sílẹ̀ fún ìpàdé pàtàkì pẹ̀lú oníbàárà client. Èyí wúlò lọ́pọ̀lọ́pọ̀ fún àwọn oníṣòwò, àwọn freelancers àti ẹnikẹ́ni tí ó ń ṣiṣẹ́ pẹ̀lú ènìyàn. Bí a ṣe lè múra sílẹ̀ de ìpàdé oníbàárà client tuntun. Nínú àgbáyé ìṣòwò a máa ń sọ pé bí a bá ṣe bẹ̀rẹ̀ ni à ń parí. Ìpàdé àkọ́kọ́ tàbí ìpàdé, ìpàdé pàtàkì pẹ̀lú oníbàárà client rẹ̀ lè pinnu bóyá wọ́n yóò fún ọ ní iṣẹ́ tàbí bóyá wọ́n yóò gbé e lọ sí ọ̀dọ̀ ẹlòmíràn. Ìmúrasílẹ̀ kò mọ̀ sí kí o wọ aṣọ tó dára nìkan, ó ní í ṣe pẹ̀lú bí o ṣe tó ọpọlọ àti àwọn ìwé rẹ lẹ́sẹ̀ẹsẹ̀. Àwọn ìgbésẹ̀ wọ̀nyí ni yóò ran ọ lọ́wọ́ láti ní ìpàdé tí ó lanáà. Ìkíni, ṣe ìwádìí rẹ dájú. Do your research. Kì í ṣe, òye, kì í ṣe òye kí o lọ sí ìpàdé pẹ̀lú ènìyàn láì mọ̀ ǹkankan nípa wọn. Ta ni wọ́n? Se ìwádìí lórí ilé iṣẹ́ wọn. Kíni wọ́n ń tà? Ta ni àwọn competitors wọn? Àwọn afìgàgbàga wọn. Kí ni ìṣòro wọn? Ronú nípa ìdí tí wọ́n fi fẹ́ bá ẹ sọ̀rọ̀. Ìṣòro wo ni wọ́n fẹ́ kí o yanjú fún wọn. Tí o bá ní òye nípa iṣẹ́ wọn kí o tó dé ibẹ̀, yọ fún wọn ní ìgbàgbọ́ pé o mọ iṣẹ́ rẹ àti pé o bọ̀wò fún wọn. Ikeji, ní ètò agenda. Má ṣe lọ sí ìpàdé láti kọ́kọ́ wò bí ǹkan ṣe máa lọ. O gbọdọ̀ ní ètò. Kó àwọn kókó ọ̀rọ̀ tí o fẹ́ sọ sílẹ̀ ṣe atọ́kọ̀, tí òyìnbó lóyìnbó ń pè ní list. Àwọn ìbéèrè tí o fẹ́ béèrè lọ́wọ́ wọn. Tí ó bá jẹ́ pé ìwọ ni ò ń darí ìpàdé náà, fi ètò ìpàdé náà, agenda ránṣẹ́ sí wọn kí ó tó tọ́ àkókò, kí àwọn náà lè mọ ohun tí ẹ fẹ́ jí ròrò le lórí. Ìkẹta, múra àwọn ohun èlò rẹ sílẹ̀. Ojú kò ní ti oníṣẹ́ tí o bá ní irinṣẹ́ rẹ̀ lówó. Ojú kò ní ti oníṣẹ́, ojú kò ní ti oníṣẹ́ tí ó bá ní irinṣẹ́ rẹ̀ lówó. Ìwé àti kálámú. Má gbe ara lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ rẹ nìkan. Mú nǹkan láti kọ ọ̀rọ̀ sí, tíí ṣe notepad. Àyẹ̀wò iṣẹ́ portfolio samples. Tí o bá ń ta ọjà tàbí iṣẹ́ ọwọ́, rí dájú pé o ní àwọn àwòrán tàbí àpẹẹrẹ àwọn iṣẹ́ tí o ti ṣe sẹ́yìn láti fi hàn wọ́n. Ìmọ̀ ẹ̀rọ tech. Tí o bá máa lo kọ̀m̀pútà, laptop tàbí projector, rí dájú pé o ti gba iná, charge àti ọ̀pọ̀lọpọ̀ files rẹ wà ní ìmúra sílẹ̀. Ìmúra àti àkókò Appearance and punctuality. Yorùbá bọ̀ wọ́n ní, "ìrìn tí a ń rìn ni a ń kó ni; aṣọ tí a ń wọ̀ ni a ń yàn ni." Wọ, wọ aṣọ tó bójú mú, wọ aṣọ tí yóò bá iṣẹ́ rẹ mu. Bí o ṣe rí ni wọ́n ṣì, wọ́n yóò ṣe bá ọ sọ̀rọ̀. Dé ní àsìkò. Èyí ṣe pàtàkì ju gbogbo rẹ̀ lọ. Má ṣe lo African time fún ìṣọwọ́. Tí ìpàdé bá jẹ́ ago mẹ́wàá, rí dájú pé o ti wà ní ìjókòó ní ago mẹ́wàá kò ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún. Èyí fi hàn pé o jẹ́ ènìyàn pàtàkì, professional. Gbọ́ ju bí o ṣe sọ̀rọ̀ lọ. Nígbà tí o bá dé ibi ìpàdé náà, má ṣe sọ̀rọ̀ ju. Fún oníbàárà ní ààyè láti sọ ẹ̀dùn ọ̀kan wọn tàbí ǹkan tí wọ́n fẹ́ gan-an bèèrè ìbéèrè kí o sì tẹ́tí sí ìdáhùn wọn dáadáa. Má ṣe jà wọ́n lọ́rọ̀. Ìpari. Ìpàdé pẹ̀lú oníbàárà kì í ṣe òògùn, bẹ́ẹ̀ òògùn, bẹ́ẹ̀ kì í ṣe ayẹyẹ. Ó jẹ́ àǹfààní láti fi òye hàn àti láti yanjú ìṣòro. Tí o bá múra sílẹ̀ dáadáa, ìwọ.